Sọ fún wa nípa àṣà sísọ ọmọ lórúkọ. Àṣà sísọ ọmọ lórúkọ jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn àṣà tó wà lórílẹ̀ èdè Áfríkà. Eléyì jẹ́ ọjọ́ méje nígbà tí wọ́n bá ti bí ọmọ, èyí ni wọ́n máa ń sọ ọmọ lórúkọ. Ìsọmọ lórúkọ sì jẹ́ nkan pàtàkì tó máa ń fún ọmọ ní ìfihàn àbí ifimọ̀ tí a fi le dá ọmọ náà mọ̀. Yorùbá dẹ sọ̀rọ̀, wọn po wọ́n ní orúkọ ọmọ, máa ń ro ọmọ.